Kín tó ṣe ìgbéyàwó nísinsìnyí mo ti di, à, mo ti mo ti di mo ti, ti ní ìyàwó, mo dẹ̀ ti bí ọmọ. Àmọ́ kín tó ṣe ìgbéyàwó ni mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nígbà náà, àjọ máa ń gbé papọ̀, àjọ máa ń dá owó ilé àti owó oúnjẹ jíjẹ. Ṣùgbọ́n nísinsìnyí mo ti di aláya, mo ti di ọlọ́mọ. Nítorí náà mi kìí pín owó ná mọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí bùkátà pọ̀, bùkátà pọ̀. Mo máa san owó ilé, ń san è, a ra oúnjẹ sílé láti tọ́jú ọmọ àti ìyàwó mi. À nítorí náà mi kìí, mi kìí pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mọ́.

Ó ti pẹ́ tí èmi gun ọkọ̀ akẹ́rù. Nítorí pé mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tara mi. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́ta ni mo ní. Nítorí náà èmi kò le rántí ìgbà tí èmi gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Nítorí pé ó ti pẹ́ gan an. Àwọn ọkọ̀ tí mo ní ò kí ń jẹ́ kí n ní ìdí láti gun ọkọ̀ akẹ́rù. So èmi kò le sọ pé nígbà báyìí ní pàtó, ìgbà báyìí ní pàtó ni èmi gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.